Mo n sọ̀rọ̀ bí mo ṣe ń tún ohun kékeré ṣe ní ilé. Mo fẹ́ràn láti máa ṣe ohun tí ó bá bàjẹ́ nínú ilé lọ́pọ̀lọpọ̀. Èyí tí mo ṣe kẹ́yìn ni ẹ̀rọ ìgbéná wọlé tí àwọn olóyìnbo mọ̀ sí extension. Èyí ni mo rí tí ó kọṣẹ́lẹ̀ ní ijó-oni tí mo sì mú ẹ̀rọ-- tí mo sì mú àwọn ẹ̀rọ tí wọ́n fi ń tun ṣe tí mo sì tú, tí mo sì wo ohun tí ó bàjẹ́ nínú rẹ̀ tí mo sì, tí mo sì ṣe dáadáa. Ìgbà tí mo sì kígbọ́ná padà ó sì ṣiṣẹ́ gẹ́gẹ́. Èyí jẹ́ ìkan lára àwọn nǹkan tí mo fẹ́ràn jù láti máa ṣe, nítorí pé mo fẹ́ràn láti máa tọ́jú gbogbo nǹkan tí ó bá bàjẹ́ láti máa wá àtúnṣe sí wọn. Mi ò fẹ́ràn láti máa kún nǹkan tó bàjẹ́ sí ọ̀do mi rárá rárá.